Ẹfọn jẹ́ ohun tí èè, tí a kò lè mú kúrò ní agbègbè tí mò ń gbé. Ohun tí mo máa ń ṣe ní ilé mi ni pé, ilé mi ní gbogbo fèrèsé tó wà ní ilé mi, ó ní nǹkan tó oyìnbó ń pè ní nẹ́ẹ́tì, tí ó jẹ́ pé kò ní jẹ́ kí àwọn kòkòrò tó ń fò kirí kán lè wọ́nú ilé, ó máa máa díná fún wọn kọ́ ma lè wọ́nú ilé. Òhùn yẹn wà ní ilé mi. To bá yẹ ti di alẹ́, mo máa ń tẹ ń kan tí àwọn oloyìnbó máa ń pè ní insecticide. Àwọn tí ènìyàn máa ń fín sí ilé tó máa ń pa kòkòrò tó ń fò àti n tó n rìn. Ẹni tó jẹ máràn mí lọ́wọ́ ni ọkọ mi. Òun ló máa ń bá mi ra kíni un tí ó máa ń pa kòkòrò yẹn, òògùn tó fi ń pa kòkòrò yẹn. Òun náà ló máa sì bá mi fín ilé. Ama wá bọ́ ta sí tá lálẹ́, kó tó di agogo tí amáà sùn bó yá bí agogo iṣẹ́jú méjì àmì wákàtí méjì kó tó di pé ama lọ sùn. A ma fín gbogbo yàrá a ma fín gbogbo ilé to o. Tó a máa wò ma, tí òrùn rẹ bá ti rọlẹ̀, a máa ẹṣẹ̀ wá wọ ilé padà, a máa lọ sùn.

Ní èwe nígbà tí mo wà ní ilé ìwé, ibi tí a lọ tajù mó lọ gẹ́gẹ́ bí ilé ìwé ni ibi tí àwọn ọ̀pẹ wà, torí pé ọ̀pẹ yẹn tí atẹ́gùn bá ti ń fẹ́ ọ̀pẹ yẹn, ọ̀pẹ pọ̀ gan lọ́nà bí i agbègbè ibẹ́yẹn. Tí a tí atẹ́gùn bá ti ń fẹ́ ọ̀pẹ yẹn ṣe ló máa ń dàbí pé àwọn ọ̀pẹ yẹn ń bá ara wọn sọ̀rọ̀ torí ó ní ohùn ògún tí ó máa ń jẹyọ tí àwọn ọ̀pẹ yẹn bá ti ń fọwọ́ lu ara wọn. Ohun tí mo rántí nìyẹn bí àwọn ọ̀pẹ yẹn ṣe ń fọwọ́ lu ara wọn tó wà dàbí ohun bíi pé àwọn ọ̀pẹ ń bá ara wọn sọ̀rọ̀ mi ò lè gbàgbé. Ó wà lékòó ńbí.

Ohun tó tí mo fẹ́ kọ́, ìhùn tó mo fẹ́ kọ́ ni, èwọ̀ tí mò ń kọ́ lọ́wọ́ ni baṣe ma jẹ́, baṣe ma dáhùn àwọn oníbàárà àwọn ilé iṣẹ́ tí mò ń kọ́ lọ́wọ́ ni. Bí èèyàn ṣe lè jẹ́ máa dá àwọn, ẹm, àwọn oníbàárà ilé iṣẹ́ lọ́wọ́, ẹ sáà le, tí ẹniyàn bá ní àléébù kan tó fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ lẹ́nípa ǹkan ta tà fún àbí ǹkan tó rà lọ́wọ́ wa, ìyẹn ni mò ń kọ́ lọ́wọ́.

Mo ran àwọn àgbà àdúgbò lọ́wọ́ mi nípa àyẹ̀wò ara. Bí àwọn èèyàn ṣe ń dàgbà sí yẹn, ṣe lára máa máa, ara máa máa ṣe wọ́n bákan. Ìgbà míi àwọn ohun tára wọ́n lè ṣe tẹ́lẹ̀ wọn ò ní lè ṣe mọ́. Bi a se n ranwon lowo ni a maa n se, eh, ijade fún àwọn agba a lè jẹ́ pé òti pé léni yi a fẹ́ ṣe ìyẹ̀wò ojú fún wọn, lọ́la a lè sọ pé ìyẹ̀wò ìfunpá la fẹ́ ṣe fún wọn kí wọ́n lè bá mọ ọ̀nà tí wọ́n máa fi tọ́jú ara wọn sí. Ìgbà mí ò boyá bí, ẹ́eméjì lọ́dún la máa ń ṣe. Bo ṣe máa ń bẹ̀rẹ̀ ni a máa ń lo ilé ìjọsìn mi. A máa dáwọ́pọ̀, a máa ra àwọn òògùn, a máa pe àwọn dókítà. Ni ijo wa, a maa pe won joko. Wọ́n máa wá forí fikùn lukùn, wọ́n máa wá wa ba se maa, won máa fètò lẹ ba ṣe maá ṣe. A máa wá lọ sí agbègbè kan, a máa to chair wa àti tébù síbẹ̀. A máa ká tó lọ tó chair àti tébù, a máa ti kọ́kọ́ ṣe ìkéde ládùgbo yẹ̀n pe a ń bọ̀ ní ìjọ bayi kọ́n lè bá máa retí wa kí àwọn àgbà wọ́n lè ba jáde sí wa, kón wá ṣe àbẹ̀wò ara wọn.

Mo ń wọju àwòrán lójojúmọ́, kí n lè ká o. Torí àwòrán wà ní ibi méjì nínú ilé mi. O wà nínú ìbí pálọ̀ mi àti ikan wà nínú yàrá mi. Tí n bá ti wọ yàrá, ń wo. Tí n bá ti wọ imi tí ń máa joko sí tí n bá fẹ́ wo amóhùnmáwòrán. N wo n lè ka eye ìgbà tí mo má wo lójoojúmọ́ ni mo máa wo.

Tí mo máa ń lo fóònù mi àgbéká mi lójoojúmọ́, kò lóǹkà, mo lè mọ̀ ọ́n sin mi tí n bá rí ẹ, àtẹ̀ránsẹ́ tí mo rí pé mo fẹ́ dáhùn àbí mo fẹ́ tó ní, tó ní ṣe ǹkan, yín pè, yín, yín mú fọ́ònù mi yín sì máa wo, yé ìgbà tí mo máa ń wo mi, mí ìkolóǹka.

Ó má ń ṣe kí n tó lọ sùn ni kí n to àpamọ́wọ́ ọmọ mi fún ilé ìwé fọ́jọ́ kejì. Mo má ń to àpamọ́wọ́ rẹ̀ torí tí n bá ti jí lọ́jọ́ kejì, nǹkan tí má ṣe kò ní pọ̀. Bí bá ti to àpamọ́wọ́ rẹ̀ àti báàgì tí màá sọ sẹ́yìn, bí bá ti to gbogbo ìwé rẹ̀ sí, gbogbo omi tí ó ń mu, oúnjẹ tí ó jẹ ní ń to lálẹ́ kí n tó lọ sùn.

Ènìyàn ò ṣòro lẹ́ẹ̀kọ̀kan nínú ẹrọ igbósókè ṣùgbọ́n lẹ́ẹ̀míràn mi kì í ṣọ ọ̀rọ̀, mi kì í ṣọ tèmi nítorí mo máa ń rò pé ẹlòmíì, èrò ẹlòmíì ni ẹlòmíì má a mú. Tó bá jẹ́ tí mú báyìí, òun yóò máa lọ ṣiṣẹ́ lé lórí àfi bí pé òun ló ní èrò rẹ̀. Ìgbà míì mo má a dákẹ́, ìgbà míràn mo máa ń sọ̀rọ̀.

Síwájú fún ìgbà gbà pípẹ́ ni mo ra àwọn ohun iṣẹ́ kan tí mo ní mo máa kọ́ṣẹ́ kan pé mo máa bẹ̀rẹ̀ sí ní ránṣọ. Mo bá sun síwájú torí nígbà tí mo wá rí iṣẹ́, iṣẹ́ ọ́fíìsì ni mo máa ń lọ. Síbi iṣẹ́ ọ́fíìsì mi wá ti ẹ̀ ráyé. Mo sà ń sun síwájú, sun síwájú, sun síwájú. Mi sí bẹ̀rẹ̀ rẹ̀ o, dé bí pé mo fẹ́ parí rẹ̀, kí Ọlọ́hun á fún mi iṣẹ́.

Èmi gan ni ìyá mi, bí mo ṣe mọ ìyá mi? Ìyá mi ló bí mi, ìyá mi kọ́ mi ní ohun púpọ̀ láti máa fi ṣe gbogbo ẹnu sọ̀rọ̀, láti máa oúnjẹ, bá ti máa se oúnjẹ. Ìyá mi kọ́ mí lé bí a ṣe le maa níwà tútù, kí ènìyàn máa fi ọkàn, kí ènìyàn máa farabalẹ̀, kí ènìyàn tó sọ̀rọ̀. Ni tí mo wà nísìnsìnyí, mo wà nílé mi, ìyá mi dẹ̀ ń bẹ nílé mi pẹ̀lú mi, ṣe làjọ ń gbé.

Nǹkan rírà nǹkan tẹ́lẹ̀. Ó rọrùn ju bó ṣe rí ti nísìyín lọ torí tí ẹ bá mówó ẹn. Bí ẹgbẹ̀rún náírà lọ ọjà ẹ ó rí nǹkan gidi rà, ṣùgbọ́n nísìnyíì bẹ́ẹ̀ mẹ́gbẹ̀rún mẹ́rìn ọrùn ọ̀ún yẹn lọ ọjà nǹ tẹ máa ra nǹkan kéréje kéréje lẹ máa rírà gbogbo nǹkan ti wọ́n gógó. Gbogbo nǹkan ti wọ́n bí ọ̀rọ̀ epo nílu omi bó ṣe ń gòkè si bó ń gòkè si ṣeni gbogbo nǹkan ọ̀ún wọ́n gógó àti oúnjẹ àti oúnjẹ gan tí ló wà jabi iṣẹ́ ṣùgbọ́n Ọlọ́hun á Ọlọ́huná kó wa yọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmójúdìwọ̀n sọftíwia mi lẹ́ẹ̀kọ̀okan kí àgbéká mi, tẹlifóònù àgbéká mi kó lè máa ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe. Torí àgbéká mi jẹ́ ti fóònù tí iPhone tí mi n bá ṣe ìmójúdìwọ̀n sọftíwia mi, àwọn nǹkan mi ò ní maa ṣiṣẹ́ mọ́ nbẹ́. So mi, mi, mo máa ń ṣe lẹ́ẹ̀kọ̀okan, tó bá ti gbé wá mo máa ń ṣe.

Mi n nṣe ẹni tó máa ń jó bẹ́yẹn náà. Mo fẹ́ràn jíjó ṣùgbọ́n jíjó tí mo fẹ́ràn ni kí a fi máa sàrà lóore, jíjó tí àwọn tí a máà ń fi n ṣe ìmúra, àmọ́ a máa rà yá gágá. Irú ijó tí mo fẹ́ràn nìyẹn torí irú ijó yẹn á kàn máa na ara mi ní gbogbo ọ̀nà. Tá ara mi bá ti le ti, tọ́ bá ti le. Irú ijó tí mo máa ń fẹ́ràn nìyẹn. Àwọn ojú mìíràn mi ìmọ̀ ojú o.

Rédíò Yorùbá tí mo máa ń gbọ́ ni Miliki FM. Ohun tí mo máa ń gbọ́ ni wọ́n máa ń ṣètò àh, òye bí ǹnkan ṣe rí l'ọ́jà nisìnyi, bó ṣe rí lánàá, bó ṣe rí lónìí. Iye táwọn ǹnkan ọjà jẹ́, nǹkan elò oúnjẹ. Won dẹ́ máa ń ṣe ètò kan lórí ǹnkan tó ń lọ láadúgbò. Láàárọ̀, títí bí i ago ọwọ́ titi bi i ago ojo, emm mẹ́jọ, títí di ago mẹ́sàn án ni won máa ń ṣe. Orin yen gan, mo maa n wo, mo maa n gbo. Nígbà mi, iya mi maa n gbo pẹ̀lú mi ton ba ti wa pẹ̀lú mi.

Ó ṣe pàdé ẹni tí ó ṣe pàtàkì fún mi ni orí amó alubé alu kára alu ayé já bí a jere, alu kára bí a jere àbá láyé já bí a jere íńtánẹ́ẹ̀tì, bẹ́ẹ̀ ni mo ti pàdé ẹni tí ó ti pàtàkì fún mi. Bí láti bẹ̀rẹ̀ sí kókó ń sọ̀rọ̀, a máa sọ̀rọ̀, yóò fi ìṣe àìṣe ìránṣẹ́ránṣẹ́, èmi náà ó fi ìránṣẹ́ ba ṣebí kọ́kọ́ bẹ̀rẹ̀, ǹ ka tó tiẹ̀ tó ríra wa. Ṣùgbọ́n ó ti tẹ̀ síwájú nsin, wọ́n ti fẹ́ra wa, a ti mo wa nilé ọkọ, ó ti fe mi. Bí wọ́n ṣe máa ń ṣe ní ìlú wa, lọ a ti di toko tọkọtaya ńsìn.

Èmi o ní ọgbà ní ọwọ́ tí mo wà yíò, ṣùgbọ́n o wu mí, ó wù mí kí n ní ọgbà tí mo le máa gbin àwọn nǹkan kéékèèké sí, torí nǹkan mi ti mọ̀ máa ń ra lọ́ja, nnan to je ki kékeré báyìí ni mo ní lò. Òhun mo ni latí ra ni ńlá nítorí pé won o nii ta kékeré re funmi, mí o nílò ọgbà, but o wùmí, ohun tí mo máa ní, ọjọ́ iwájú mo máa ní.

Oúnjẹ tí mo fẹ́ràn jù làwọn eyinbo ń pè ní jollof, jollof rice. Láti se jollof rice yìí mo máa gbé pọ́ọ̀tì mi léná, mo máa da òróró síi, mo máa da àlùbọ́sà síi, àwọn ohun isebẹ bi thyme, curry mo máa da sínú òróró yẹn kó máa dín lọ. Àlùbọ́sà yẹn bá ti din fẹ́ẹ́rẹ́fẹ́, màá fi tin tomato si, tomato ní sácẹ́ẹ̀tì màá fi ṣí i. Tin ba ti fi si, maa wa ma yìí lọ yìí s'ọtun yìí s'osi to maa fi gbẹ tí ó bá ti wá gbẹ fẹ́ẹ́rẹ́fẹ́, ata tí mo ti lọ, tí mo ti fi tàǹtàṣẹ́ ṣe dáadáa kó lè ba rẹ̀, iyẹn ni màá dà á sí. Màá dín ta yẹn dáadáa, tí ó bá ti dín, tí ó bá dàbí pé ó fẹ́ jóná, mo ṣẹ̀ṣẹ̀ máa wá rice mi tí mi ò tíì se o. Rice mi tí ì se màá wá si. Màá wá dín iyẹn náà, màá yí díẹ̀díẹ̀ látọ̀ṣun s'osi nínú ata kó lè ba mu ta dáadáa, kí n tó ṣẹ̀ṣẹ wá bu omi si, kí n bu iyọ̀ si, kí n bu Magi si àti omi ẹran ẹnẹn, ko le baa se papọ̀. Màá wá de, a wá se. Àwọn èròjà tí mo máa ń lò, mo máa ń lo tòmátì, mo máa ń lo ata rodo, tàǹtàṣẹ́ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀, àlùbọ́sà ọ̀pọ̀lọpọ̀, curry, thyme, iyọ̀ àti maggi, pẹ̀lú omi àti rice tutu. Ọsẹ-ọsẹ ni mo máa ń sè oúnjẹ, kò sí ọ̀sẹ̀ kan tó máa kọjá tí mi ò se, tí n bá ṣe lẹ́ẹ̀méjì, màá se lẹ́ẹ̀kan.

Àti ṣe àyípadà ó lè fún ènìyàn ṣùgbọ́n torí pé tí ènìyàn bá ti ń ṣe ǹkan fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa di bárakú. Toba ti n di bárakú, bó jẹ́ nǹkan gídi ni, a di bárakú, bó jẹ́ nǹkan tí kò dá náà bó ṣe máa di bárakú ni yìí. Ohun tí ó lè ran ẹni náà lọ́wọ́ ni láti ṣe àtúnṣe fún ra ra rẹ̀ tó jẹ́ pé yóò ní ẹni tí ó máa rojọ́ fún pé àh, ṣe mo se asise dáadáa yìí léni, i mean ṣe mo ṣàtúnṣe lónìí. Ẹni tí ó lè máa béèrè lọ́wọ́ ẹ̀, ó dẹ́ gbọ́dọ̀ ni ẹni tí ó lè máa béèrè lọ́wọ́ ẹ pé ṣe o ṣàtúnṣe lónìí àbí bó ṣe ṣe lána lo ṣe se lónìí. Riri temi pe ah, mo jẹ ẹni to je pe igbamii mi ki n fẹ ba àwọn eeyan dapọ mo maa n lọ ni ilọ mi ni ṣùgbọ́n bí lé ayé ṣe rí kò sí bi à ṣe lè nílò ẹni kéji. So àtúnṣe tí mo ṣe ni à tí mo bá ti ń lo màá máa kí gbogbo èèyàn, mo mo e mí o mọ è mio mo e rí oo, torí ijo tí mo bá fẹ́ bá ẹ sọ̀rọ̀ ó ti ẹ̀ ti ń jẹ́ kí àti sọ̀rọ̀ yẹn kó lè bá rọrùn fún mi torí a ti ń jọ sọ̀rọ̀ bí ó ti ẹ̀ jẹ́ pé ẹ káàárọ̀ ẹ káàsán la ń bá ara wa sọ, ó máa jẹ́ kó rọrùn fún mi láti máa bá ènìyàn sọ̀rọ̀, láti máa bá àwọn ènìyàn lò pọ̀.

Ilé iṣẹ́ mi, àkókò tí a máà ń ṣí ni láti ago méje àárọ̀ títí dé ago mẹ́rin ọ̀sán. Àkókò tí ọ́fíìsì mi ṣí sílẹ̀ ni láti ago méje. Mo máà ń ti wà ní ilé iṣẹ́ mi láti kí ago méje tó lù. Wọ́n ma gbà kí mi wọlé torí èmi mò ń ṣisé ń bẹ. Ṣùgbọ́n ẹni tí kò bá ń ṣise ń bẹ kò lè wọlé lágo láti ago méje tàbí tí ago méje bá lù ẹni náà lè wọlé. Láti aago méje titi di aago mẹ́rin osan ni ilese mi wa ni sisi.

Ibi tí ó wù mí kí n padà sí ni ilé iṣẹ́ tí mo ti ṣiṣẹ́, ilé iṣẹ́ kan tí mo ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ tí mo jẹ́ ti kúrò bẹ́ẹ̀. Nígbà tí mo kúrò bẹ́ẹ̀ ni mo tó mọ̀ pé à ilé iṣẹ́ yìí dára, gbogbo àwọn nǹkan merémeré tó ń ṣe fún wa yìí ò ń sàse ju. Nibo mi ti mo ti fe gba se ni sin ni mo ri pe àwọn ikan ye ni se lo dàbí ogun ni odo ti won. Ṣùgbọ́n ọ̀nà mi ti jìn síbẹ̀, tí n bá lè yé àsìkò padà mo máa padà síbẹ̀. Mo bá ti lè yé àsìkò padà mo máa padà sí ibi iṣẹ́ yẹn kó le bá gba mi padà.